Àwọn nǹkan pẹ́rẹ́te ló wà nínú àpò owó mi, owó náà ló mọ́ wa n bẹ́ ṣùgbọ́n ní àsìkò yìí kò sí owó tó pọ̀ níbẹ̀. Owó fẹ́ ṣafẹ́rẹ́ díẹ̀ lọ́wọ́ mi ṣùgbọ́n mò ń gba aduá ṣi Olorun ko fún mi lówó tó pọ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí kò sì oun púpọ̀ nínú àpò owó mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera bí i àwọn oògun oyinbo, agbo. Bẹ́ẹ̀ si rẹ̀, mo máa ń mu àwọn agbo èyí tí won báa ń fi omi tán fi omi pèlo rẹ̀ àti èyí tí won báa ń fi ọtí pèlo rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ́ kan. So fún di eyi, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera.

Bẹ́ẹ̀ni mo ti gun ọkọ̀ ojú o, bẹ́ẹ̀ni mo ti gun ọkọ̀ ojú omi rí, ṣùgbọ́n kò gbé mi lọ sọ́nà tó jìn. Ó kàn gbé mi lọ bí i ààbọ̀ kìlómítà kan, ó sì dá mi padà. Ṣùgbọ́n ká má parọ́, ọkọ̀ ojú omi ó dùn gan láti máa wọ̀, ṣùgbọ́n ìjàmbá tó pọ̀ ló so mọ́. Mo nífẹ̀ẹ́ láti máa wọ ọkọ̀ ojú omi lọ́pọ̀lọpọ̀. Nígbà àkọ́kọ́ tí màá kọ̀ wọ̀, níṣe ni ẹrù ń bá mi, ṣùgbọ́n ìgbà tó yà, láàárín kan nínú odò ẹrù o bà mí mọ́

Yàrá tí mo fẹ́ràn jù lọ nínú ilé mi ni ibùsùn mi nítorí wípé ibẹ̀ gangan ni ọkan mi ti máa ń balẹ̀ jù, mo lè máa jẹun lọ́wọ́ bẹ̀, bóyá kọ orún bá gbé mi lọ, kí n sì sùn. Kì í sì ṣe wípé ìrònú ò ṣe é ṣe ní yàrá ìgbàlejò, ó ṣe é ṣe ṣùgbọ́n mo máa ń rò ní ọ̀pọ̀ ìgbà pé àlejò lè ka mi mọ́ bẹ̀ tí ó sì ní bojú mu rárá bó ti wulẹ̀ kó mọ̀. Ṣùgbọ́n inú yàrá ìbùsùn mi, ààyè gbá mi lọ́pọ̀lọpọ̀ níbẹ̀, tó bá ti wu mi ni mo ṣe máa ń ṣe nínú yàrá ìbùsùn mi. Fún ìdí ẹ̀yí, yàrá ìbùsùn mi ni mo fẹ́ràn jù lọ.

Oúnjẹ ọ̀sán mi ò wọ́pọ̀. Ìdí ni wípé tí mo bá ti jẹun lówuro kin tó lọ sí ibi iṣẹ́, ìyokú tún di alẹ́ tí maa bá siẹ̀ wá jẹ ǹkan, a jẹ́ pe mo fi ǹkan panu ni. Torí ẹ́, mi ò fi bẹ́ẹ̀ jẹun ní ọ̀sán. Àyàfi tó ba wá di òpin ọ̀sẹ̀ tí mo bá wà nílé pẹ̀lú àwọn olólùfẹ́ mi, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán.

Bẹ́ẹ̀ni mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud. Ìdí tí mo sì fi ffẹ́ràn láti máa fi síbẹ̀ ò ju wípé ó máa ń rọrùn fún mi láti rí nígbà tí mo bá ti fẹ́ lò ó, ṣùgbọ́n mo lérò pé ìjàmbá díẹ̀ wà ńbẹ̀. Ìdí ni wípé tí ẹ̀rọ gààsì mi létí bá bàjẹ́, kò sí bí èèyàn ṣe fẹ́ rọ́ ní access sí àwọn fáìlì náà. Ṣùgbọ́n ó dára láti máa fi nǹkan pamọ́ sórí fáìlì, máa fi nǹkan pamọ́ síbẹ̀ nítorí pé ó dára. Ẹni tí ò bá kọ́ bá a ṣe é fi nǹkan pamọ́ sórí fáìlì, torí ò kọ́ báa ṣe máa ń fi nǹkan pamọ́ sórí cloud rẹ̀ láyè ìsinyìí, a jẹ́ wípé irú èèyàn bẹ́ẹ̀ ti di kọ̀ndẹ̀ ni. Ṣùgbọ́n láyé ìsinyìí, a gbọdọ̀ kọ́ bí a ṣe máa fi àwọn nǹkan pamọ́ sórí cloud. Mo máa ń fi nǹkan pamọ́ sórí cloud mi.

Mi ò fẹ́ràn oúnjẹ ní òpópónà, ràrábótilẹ wu kó mọ̀. Ìdí sì ni wípé ká máa jẹun lópópónà, ìwà wọ̀bia àti iwá ailẹ́kọ ni mò ń kà sí. Àti máa jẹun nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ gẹ́ máa ń dá, màá ń dojú tí mi ká tó sọ wípé mò ń jẹun lópópónà. Ìwà aìbikítà ni irú wa bẹ́. Kò sì bojú mu lẹ́òde òní, kò bojú mu ràrábótilẹ wu kó mọ̀. Mi ò láì, mi ì fẹ́ràn kí n máa jẹun lópópónà, mò fẹ́ràn kí n máa jẹun ninu ílé. Nítorí bóju, mò jẹ́ ẹni kan tó jù máa ń tì. Even àti jẹun lóde gan-an, yóò dàbí ìgbà pé ẹnu mi ni gbogbo àwọn tó wà lóde ń wò ni. Torí ẹ, èmi ò jẹun lópópónà o. Èmi tó jù máa ń tì. Ẹ pá sì jẹun láàárín òpèró, iṣẹ́ ẹni fún mi. Bó á lò ṣì fẹ́ràn fún mi kí n máa jẹun lópópónà, kó má dàbí ìgbé àṣọ ju gan. Mo fẹ́ lè ní wéèrè lẹ́mí mọ̀ pé yẹ kó má jẹun lópópónà o. Torí kò bá ọpọlọ mu ràrábótilẹ wu kó mọ̀. Òpópónà ìṣìbí tí ènìyàn tí ń jẹun. Kọ́ lọ́ má jẹ àṣírí, kí ènìyàn sì bá mọ́ ẹ jẹun lọ́wọ́. Kọ́kọ́rọ̀ tó ń rọrí búrékì rẹ̀ tó ti sọjà nù nù, kó wá lọ gbá yàn. Kọ́ lọ́ má jẹ́ kí ìrìn jẹ́ pín wa. Èmi ò fẹ́ràn oúnjẹ òpópónà o.

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Ó sì dára púpọ̀ láti máa rìnrìn àjò lọ sí ìlú mìíràn. Torí òwe Yorùbá gan-an sọ wí pé “Ẹni tí ò dóko ẹlòmíràn rí, yóò rò pé oko baba òun ló tóbi jù lọ”. Lára àwọn ìlú tí mo, tí mo rìnrìn-àjò lọ, tó mú inú mi dùn, tó mú orí mi wú lọ́pọ̀lọpọ̀, ara rẹ̀ ni ìlú Ìlọrin wà. Ìlú Ìlọrin jẹ́ ìlú tó rẹwà gan. Kótó dí pé mo lọ sí ìlú náà bí mo ṣe máa ń gbọ́ ìròyìn ìlú náà, mo máa ń rò wípé ìlú náà kò lè jẹ́ ìlú tó lajú jù. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló já sí fún mi nígbà tí mo dé ìlú Ìlọrin. Mo wípé kó da, ìlú náà rẹwà lọ́pọ̀ ìgbà. Gómìnà wọn ó gbìyànjú ní ìlú náà. Ìlú náà rẹwà débi wípé mo fẹ́ èlé mọ́ wá lé mọ́ ní ọjọ́ náà. Wípé, à kàyéfì ńlá ni eléyìí jẹ́ fún mi o. Ẹni tá rò pé kò le pàgọ́ ni tó wá kọ́lé alárinrin. Àìlọ́ bẹri, o máa ń mú mí rò wípé, o ti súmọ́lé Hausa, ilẹ̀ náà lè mọ́, ìlú náà lè mọ́ lájú tó nǹkan. Ṣùgbọ́n inú mi dùn pé mo rìnrìn àjò lọ sí ìlú náà. Nítorí wípé mo rí àwọn mèremère ìlú náà mọ́, o mọ́ púpọ̀. Àwọn oríṣìíríṣìí ilé tó kọ́ si ẹgbẹ títí ó jẹ́ àwọn, ó jẹ́ àwọn ilé tó jẹ́ ju gbèsè. Bẹ́ẹ̀ni, torí re ni mo fi sọ wípé mo like, mo fẹ́ràn kí n máa rìnrìn àjò lọ sí ìlú mìíràn.

Mo máa ń rántí àwọn ọ̀rọ̀ á ṣíná mi lọ́pọ̀ ìgbà. Ara àwọn ọ̀nà tí mo máa ń gbà mí tí wọ́n ní wípé tó bá lànà fún mi tí mo dé àwọn ibi kan, mo máa ma rò wí, aàá Ọlọ́run ló máa jẹ́ ẹni gbọ́wọ́ ọ̀rọ̀ bá yí o. Nítorí pé tí mo ì bá gbọ́ru ọ̀rọ̀ bá yí, báwo ni o bá ṣe rí fún mi? Fún dé yìí tí mo bá rántí àwọn ǹkan kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ nínú ayé mi, mo máa ń rántí àwọn ọ̀rọ̀ tí mo gbọ́ tó ta mi ní, tó sinmi ní gbẹ́rẹ́ ìpàkọ́, tó jẹ́ ń le, tó jẹ́ ń le ṣe ǹkan tí mo ṣe.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ lọ́pọ̀lọpọ̀. Kò sì irúfẹ́ oúnjẹ Yorùbá, èyí tí à ń jẹ nílẹ̀ Yorùbá tí mi ò lè ṣe. Nítorí wipé ẹnikẹ́ni tó bá fẹ́ràn oúnjẹ, ó gbọ́dọ̀ mọ̀ bá ṣe ń ṣe. Oúnjẹ ni ọ̀rẹ́ àwọ̀. Mo níìfẹ̀ láti máa dáná púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó dàbí nǹkan ìṣeré fún mi ní. N ka oúnjẹ ṣíṣe, N ka fún, N ka kún iṣẹ́ rarara. Fún idi èyí, mo fẹ́ràn láti máa dáná oúnjẹ. Mo sì mo bá ṣe ń dáná oúnjẹ dáadáa.

Ọ̀nà tí mo máa ń gbà jí lówuro ó jẹ́ ọ̀nà tó máa ń pa ẹ̀mí fúnra lára mi lẹ́rìn-ín. Ìdí ni wípé bí mo bá jí, màá ti jí, ṣùgbọ́n àti dìde nílẹ̀ ó wa jẹ́ ohun tó lágbára fún mi. Mò lè kókó máa yílọ lórí máa yíbọ̀ lórí ibùsùn mi. Ìgbà tó bá yá, mi ṣe é máa dìde pé "hín, kí ẹ kúkú dìde, ṣe bílẹ̀ ti mọ́. Kò síi bó ti léwu kí n sùn náà tò." Díde náà ni màá pàpa dìde. Ọ̀nà tí mo ń gbà dìde ó lágbára aya fi tí mo bá níbi tí mò ń lọ tí mo gbé sórí ẹ̀mí mi tí ò fi bẹ̀ fí mi ní ọkànbalẹ̀, mo máa ń dìde wúyà. Màá dìde lójijì lẹ́ẹ̀kan náà. Màá sì ṣe ohun gbogbo tí mo fẹ́ ṣe pàápàá ní torí kí n má baà pẹ́ débi tí mò ń lọ.

Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò ní ọ̀nà tó dára. Mo máa ń fẹ́ wá ọ̀nà láti pèsè nǹkan tó dára fún èlò mi. Tí mo bá fẹ́ pèsè ohun èlò, mo máa ríi dájú pé mo gba gbogbo ọ̀nà tó bá gbà fún mi láti pèsè àwọn ohun èlò mi.

Mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba, mi ò sì tún fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Ìdí tí mo sọ pé mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba ni wípé mo fẹ́ràn ìṣe ìta gbangba níbi tó bá jẹ́ wípé kì í ṣe ìlú tí mo ti wá, mo lè ṣiṣẹ ìta gbangba. Ìdí ni wípé kò sí ẹni tó mọ̀ mi níbẹ̀. Ìdí tí mi ò sì fi fẹ́ràn iṣẹ́ ìta gbangba ni pé mi ò fẹ́ràn rẹ̀ níbi táwọn tó bá mọ̀ mí bá wá.

Mo máa ń dáhùn foonu níbiṣẹ́ pẹ̀lú ifarabalẹ̀. Sùgbọ́n ọ̀rọ̀ mi ò jẹ́ ọ̀rọ̀ tó ní kokó olójú fóònù ẹni tí mo máa ń gbé tí mo bá wà níbi iṣẹ́, torí pé àyè ò pọ̀ púpọ̀ láti báyàn sọ̀rọ̀ níbi iṣẹ́. Bee si ree, àyè ò gba mi ní ọ̀pọ̀ ìgbà láti gbé fóònù níbi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ jẹ́ ohun tí mo máa ń fi ṣeré nígbà tí mo wà ní kékeré. Mo dẹ̀ fẹ́ràn láti máa gun. Mo sì fẹ́ràn láti máa gun kẹ̀kẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó máa ń dùn mọ̀ mi tí mo bá ń gun. Ìnu mi máa ń dùn lọ́pọ̀ ìgbà tí mo bá ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ jẹ́ ohun tí mo lò dáadáa, tí mo gun dáadáa nígbà tí mo kéré.

Nǹkan tí mo rántí nígbà ọmọdé jẹ́ nǹkan tó máa ń pa mí lẹ́rìn-ín. Ó lá aṣọ kan ní pàtó tí mo máa ń wọ̀. Gbogbo ìgbà tí mo bá ti wọ aṣọ yìí, mo máa ń ṣẹ̀ nílé t'ọ́n sì máa ń nà mí gidi gan-an. Aṣọ náà mo pàpà dáná sun-ún ni. Aṣọ náà kò síjọ́ náà báyìí tí n bá ti wọ̀ọ́, wọ́n ó ṣáà nà mí ńlé ni. Màá ṣáà ṣẹ̀ kan náà lọ́jọ́ náà ni, kò sí bí mo ṣe fẹ́ ṣeé. Màá ṣáà ṣẹ̀ ni ṣáá.